Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Rárá o, èmi kò kí ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ènìyàn lásán lásán ni èmi jẹ́. Olúwa ló máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ìsọdọ̀tun ọkàn jẹ́ ìràpadà ọkàn. Èmi ò kí ń ṣe ẹni tí ó lè ṣe ìsọdọ̀ ìsọdọ̀tun ọkàn nítorí pé èmi kì í ṣe olùgbàlà. Olùgbàlà ni ẹni tí ó máa ń ṣe ìsọdọ̀tun ọkàn fún ènìyàn láti yí ọkàn padà. Tèmi ní kí n wàásù, TOlúwa ni kí ó ṣe ìyípadà ọkàn fún ọmọ ènìyàn.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Bí ètò ìdárayá mi ṣe rí ni wípé ní àràárọ̀, èyí ni tí a mọ̀ sí ojoojúmọ́. Ní ìgbà mìíràn, ní ọ̀pọ̀ ìgbà, èmi á jáde síta láti ṣe ìdárayá gẹ́gẹ́ bíi sáré lọ síwájú, sáré padà sẹ́yìn, that's jumping. Ní ọ̀pọ̀ ìgbà, a máa n ṣe exercise. Ó máa ń mú kí body kí ó fit. Ní òwúrọ̀ yìí báyìí, èmi ti ṣe ìwọ̀nba ìṣẹ́jú eré ìdárayá.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, ìnagijẹ mi jẹ́ product, nítorí pé ohun tí mo nílò kan láti dá ohun sílẹ̀ láti máa ṣe ohun nígba tí product náà bá ti jáde, a ri pé yóò tàn. Bẹ́ẹ́ni mo ní ìnagijẹ gẹ́gẹ́ bí i orúkọ. Ni ayé àtijọ́, ìnagijẹ sì máa ń dá orúkọ fún ènìyàn tí wọ́n sì máa ń pè ènìyàn. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi títí di òní máa ń pè mí ní ìnagijẹ mi.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí èmi fẹ́ràn jù, òun ni orin Bàbá Engineer Òjó Adé. Nítorí pé orin náà jẹ́ orin ọ̀rọ̀ Olọ́run. Orin náà jẹ́ orin ìṣítí àti ìṣíníniye. Orin náà sì jẹ́ orin àdúrà pẹ̀lú "Mo ti bá Jésù múlẹ̀." Nítorí pé Olúwa ni olùṣọ́-àgùntàn mi nígbà gbogbo. Èmi kò sí ní padà lẹ́yìn Jésù Olùgbàlà nítorí pé òun ni olùgbàlà mi. Ní ìgbà dé ìgbà tí bá ti ké pe, mo dẹ́ṣẹ̀ ni, Olúwa yóò sì dáríji mi, yóò faa'nu gba mi. Mo fẹ́ràn Olúwa lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọmọ Olúwa ni èmi ṣe.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò rẹ rí? Bẹ́ẹ̀ni. Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò rẹ rí bẹ́ẹ̀ni? Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà, ó máa ń dára kí èèyàn kí ó béèrè fún ìrànwọ́, wá lè fi mọ irú èèyàn tí àwọn tí ó wà ní àyíká rẹ jẹ́ àti ihà tí wọ́n kọ sí ọ. Ṣé ìhà ìfẹ́ ni àbí ìhà mìíràn? Wá sì jẹ́ kó mọ bí wọn ṣe máa gbé ìgbésí ayé rẹ ní ọjọ́ iwájú.